Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré kan lẹ́yìn kùnlé mi tí mo gbìn onírúurú èso àti ewébẹ̀ sí. Mo fẹ́ràn ohun ọ̀gbìn púpọ̀.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? N kò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà, èyí kò dára tó, kò sì bá ìlera ara mu. Kí ẹ̀yàn má ra oúnjé ńjé ní òpópónà kò dára fún àgọ́ ara wa.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ó dára fún ẹ̀wà ara wa àti fún yiye àkókò wò lóorèkoórè.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Máa má lò tó ìwọ̀n wákàtí méjì pẹ̀lú ẹsẹ̀, pẹ̀lú ọkọ̀, ǹkan bí i ogún ìsẹ́jú.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Mo ohun kan gbòógì tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìjafáfá àti ìkóra ẹni ní ìjánu.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí púpọ̀, ṣùgbọ́n ìrọ̀rí ìrọ̀rí kan ṣoṣo ni mo máa ń lò.

Bawo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi lóòrèkóòrè. Ni àárọ̀ kùtùkùtù, màá wẹ̀, máà sì fọ oyín mi, tàbí kí n run orin, màá fọ aṣọ mi. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.

"Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?" Mo lè sọ pé ìbáṣepọ̀ mi àti olórí tàbí ọ̀gá ilé-iṣẹ́ mi o gún mọ́ran. Ìbáṣepọ̀ tó dára wà láàrín wa, a kò tilẹ̀ jarí.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bó si lè jẹ́ pé ọkùnrin ni mí, mo fẹ́ràn mo sì mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi oúnjẹ Yorùbá tí ẹnu ń jẹ ni mo le ṣe, bí i ọkà, ìrẹsì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àti oríṣiríṣi ìdojúkọ ló wà níbi iṣẹ́ mi. Ìdojúkọ alákọ̀ọ́kọ́ ni àìtètè máa ń san owó oṣù àwọn òṣìṣẹ́. Èyí kì í tótú dàbí rẹ̀ ní lílo òṣìṣẹ́ radáradá.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, pàápàá ìlú òyìnbó ó wà lára ètò mi pé nígbà tí ó bá di ọdún tó ń bọ̀ kí ń fẹ iṣẹ́ mi lójo sí sí ìlú mìíràn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn R&B àti Afrobeat lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn àwọn ǹkan bí i ti Fẹlá, Fọlá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró rẹ̀ kò kílẹ̀ tí ń ṣe ìgbà kan. Mo ti ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé o wọ gíláàsì rara? N kò wọ gíláàsì ara.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún ọdún Kérésìmesì òní mo fẹ́ràn jù. Ó jẹ́ àjọ̀dún ti ọjọ́ ìbí ti Kristi, èyí tí àwa Kristẹni máa ń ṣe ní ọdọọdún. Mo fẹ́ràn rẹ̀.

Ṣé o fẹ́ràn jíjọ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjọ. Bót ilẹ̀ jẹ́ pé n kò mọ jó jó, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jó púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? O ti tó nǹkan bi ọdún mẹ́ta àbí ọdún mẹ́rin sí ẹ̀yìn tí mo kẹ́yìn lọ sí ọjà torí n kò kín se obìnrin.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ó tilẹ̀ ti pẹ́ jọjọ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ. N kò fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ níta. Mo fẹ́ràn láti máa jẹ nínú ilé.

Àkókò mélòó ni o si to agogo ìjì rẹ? Nkán bí àkókò keje láàrọ̀ ni mo fẹ́ràn láti ma jí.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ọpọlọ ni mo máa ń fi ṣètò àwọn iṣẹ́ àkànṣe pẹ̀lú ọgbọ́n tó dára.

Ṣé o fẹ́ràn jiyan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jiyan, ṣùgbọ́n ìgbà tó yà mo wòye wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ń jiyan, a kò kín kó sórí ọ̀rọ̀ kan náà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò òjò ni mo fẹ́ràn jù. Ó jẹ́ àkókò tó máa ń tuni lára, ó dára fún nǹkan ọ̀gbìn. So àkókò tutù ni mo fẹ́ràn jù.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Nítorí a wà nínú oyé òtútù sì ń mú lọ́pọ̀lọpọ̀. Mo nílò aṣọ òtútù. Nítorí ẹ ni mo se ra aṣọ òtútù.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọ́ ni mo máa ń mu coffee. Ọ̀po ìgbà kò kì n sí coffee, só mo máa mu omi láti fi rọ́pò coffee.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì nípa lílo sikúríìtì paswọọdù tó múnádóko? Báyìí ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí Krìstẹ́nì ni mí, a sì fi kọ́ wa pé ohun tí ó tọ́ ni láti máa pín nǹkan ìní wa pẹ̀lú àwọn tí kò ní.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Rárá n kò ti fúnni ní ẹ̀jẹ̀ rí, nítorí a kò fàyè gbà mí láti fúnni ní ẹ̀jẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Cabbage ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ púpọ̀, ó dára fún ìmùbọ̀sípo ara ó sì máa ń dùn púpọ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Rárá, n kò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ inú ilé níbi ìkọ̀kọ̀ púpọ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sára. Ìpara ni fia, cocoa butter ni mo fẹ́ràn láti máa lò jù. Gẹ́gẹ́ bí mo ti jẹ́ aláwọ̀ dúdú, a máa mú ara dán dáadáa, a sì máa mú àgọ́ ara wa bọ̀

Nígbà wo ni o kẹ́yìn ní àlàbúrúkú? Rárá, n kò tilẹ̀ léran tí bó yá mo ní àlàbúrúkú rí. N kò mọ̀ ara, n kò ń lá àlàbúrúkú.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn òru. Nítorí òru ni mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ púpọ̀. Mo sì fẹ́ràn oorun náà ni òru. So, mo lè sọ wípé mo fẹ́ràn òru púpọ̀.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Mo fẹ́ràn méjèèjì, ṣùgbọ́n mo fẹ́ràn kọfí ju tíì lọ. Ṣùgbọ́n tí mo bá rí méjèèjì, mo lè mu méjèèjì àti kọfí àti tíì.

Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa gbọ́ R&B, country music, àti Afrobeat. Mo sì fẹ́ràn àwọn òǹkọ́rin bíi Fela, Burna Boy, Fọlá.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Mo máa ń fọ ẹyín ní ìgbà kan ṣoṣo lójojúmọ́. Ní àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí, màá mú òòrìn tàbí ìfọyín láti fọ eyín mi.

Báwo ni o má n se irun rẹ? Okùnrin ni mí, ọmọ lu abi si ni mi, mo fẹ́ràn láti máa ge irun mi lọlẹ, mo sì fẹ́ràn láti máa lo ìparun lati pa irun mi kí ó lè mọ dan.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ọjọ́ Sátidé tàbí ọjọ́ abamẹ́ta ni mo máa ń fọ aṣọ pelu ọwọ́ mi.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Láti Ìbàdàn, mo ti lọ sí Ìṣẹyìn, Ogbomoso, Ìlọrin, Àkúrẹ́, Ọ̀sun lọ́pọ̀ ìgbà.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá, n kò le ẹni kankan kúrò ní iṣẹ́ rí. Ọmọṣẹ́ iṣẹ́ ni mí, n kò kín si ọ̀gá iṣẹ́. N kò ní àǹfààní láti lé ẹni kankan kúrò ní ìdí iṣẹ́.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọrin. Botilẹjẹ́ pé n ko mọ orin kọ. Mo fẹ́ràn láti máa kọ orin bíi R&B, Afrobeat, country music, àpàlà, jùjú.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, fìlà jẹ́ ara àṣà àti ìṣe wa. Oríṣiríṣi fìlà bíi abẹ́ tí ajá.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn iyàrá ìgbàlejò púpọ̀ nítorí pé ó tóbi, ó ní ẹ̀rọ amúlé tutù, ó sì ní ìwé lórísirísi fún kíkà.

Data tó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Mo máa ń lo data lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa ń ṣiṣẹ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lò tó 50 gigì lọ́sọ̀ọ̀sẹ̀.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? N kò tilẹ̀ lè sọ pé, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan nítorí àtọ́jọ́ tí mo ti dáyé. N kò fẹ́ rí oúnjẹ kan tí n kò mọ jẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? N kò tilẹ̀ mọ iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Ṣùgbọ́n nígbàkigbà tí mo bá ṣe nǹkan ẹ́gbìn, mo máa ń mú ọṣẹ àti omi láti fọ ọwọ́ mi. Ìmọ́tótó borí ààrùn pẹ́gbẹ́.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Ó dá lórí ìgbà àti àkókò ọdún tí a wà. Tí ó bá jẹ́ ìgbà ooru, n kò ní fi aṣọ ìbora sùn, ṣùgbọ́n nígbà tí ó bá jẹ́ ìgbà òtútù, màá fi aṣọ ìbora sùn.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá, n kò fi taratara gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni ìrọ́pọ̀ nínú rẹ̀.

Ṣé o féràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo féràn lọ sí etíkun, ṣùgbọ́n n kò fi ìgbà kan dé etíkun rí. Ó wà nínú ohun tó wà nínú ọkàn mi láti lọ sí etíkun ní ọdún yìí.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Rárá n kò mọ bí a ti ń wẹ̀, ṣùgbọ́n ó wù mí púpọ̀ láti mọ bí a ti ń wẹ̀, mo sì mọ̀ pé ní ọdún yìí, wàá mọ bí a ti ń wẹ̀ nígbàtí mo bá lọ sí etíkun.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Wọ́n máa fi ń gbọ́ ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo lè fi gbọ́ orin, mo lè fi gbọ́ tí ènìyàn bá ń pe mi. Èti mi dáradára, ó jẹ́ ẹ̀ya ara tí mo fi ń gbọ́ran.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Tí mo bá kọ fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi. N kò kín ṣọ̀rọ̀ tí mo bá fẹ́ jẹun. Mo máa ń mú omi, máa ń mú omi nígbà tí mo bá fẹ́ jẹun.

"Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ?" Wọ́n máa ń lo àkókò tó dára pẹ̀lú ẹbí mi. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a máa ń ṣeré, a jọ máa ń jẹun papọ̀, gbàdúrà papọ̀, ṣeré papọ̀, ṣíṣe papọ̀

Ṣé o fẹ́ràn yíyà àwòrán? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má ya àwòrán. A ya àwòrán tó dángájíá, òun ni mí. Mo fẹ́ràn láti má ya nǹkan sínú ìwẹ̀, mo sì fẹ́ràn láti má ya nǹkan pẹ̀lú kámẹ́rà pẹ̀lú.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Mo máa ń ṣe ìdárayá ní ojoojúmọ́. Mo máa ń ṣe ìdárayá fún ǹkan bíi ọgbọ̀n ìṣẹ́jú sí ìṣẹ́jú, ogójì.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mo máa ń kàwé, màá sì mu ọ̀pọ̀lọpọ̀ omi, lẹ́yìn náà màá gbàdúrà sí Ọlọ́run kí n tó lọ sùn, èyí máa ń jẹ́ kí ń lá àlá tó dára kí n sì sun ọ̀run tó dára.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá kan ti sọ pé "Ẹni tó bèrè ọ̀nà kò kí ń ṣíná".

Ṣé o máa ń fi ìdáàbò bo òrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òrùn sára láti dáàbò bo awọ ara mi lọ́wọ́ àwọn ìjàmbá tí òrùn lè dá sí ara mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ọ̀nà kan gbòógì tí mo máa ń gbà láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ ni nípa ẹ̀fẹ̀ ṣíṣe. Mo fẹ́ràn láti máa ṣe ẹfẹ̀ púpọ̀, èyí sì máa ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà láti ní ìbáṣepọ̀ tó gúnmọ̀rán pẹ̀lú wọn.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ní ojoojúmọ́ sì ni pẹ̀lú àfi ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi tí ń kò ní àǹfààní láti lọ sí ibi iṣẹ́ tàbí kọ ìròyìn.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni orí máa ń fọ́ mi. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti lo ara mi jù nídi iṣẹ́, orí máa ń fọ́ mi. Ọ̀pọ̀ ìgbà tí orí bá ti ń fọ́ mi báyìí ni mo máa ń sùn, èyí sì máa ń jẹ́ kí orí fífọ́ lọ. Ìsinmi dára fún àgọ́ ara.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wà ní òru. Mo fẹ́ràn láti máa kàwé ní òru. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní òru. Torí òru ni mo máa ń rí ààyè púpọ̀. Àǹfààní sì máa ń wà fún mi lóru láti ṣiṣẹ́ dáradára.

Ṣé wifi rẹ yára tó? N kò lo ẹ̀rọ wifi, fóònù mi kò support wifi.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ó ti lè máa jẹ́ ohun tí ó wuni jọjọ bó ti lè jẹ́ pé n kò wọ ọkọ̀ òfurufú rí ṣùgbọ́n ó máa jẹ́ ohun tí ó máa dùn mọ́ mi nínú láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá, n kò tilẹ̀ lè sọ tàbí rántí bóyá mo ti bínú rí nígbà tí mo wà nínú ọkọ̀. Mo fẹ́ràn láti máa ṣe jẹ́jẹ́ púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? O ti tó bi ọdún márùn-ún àbí ọdún mẹ́fà sẹ́yìn tí mo kẹ́yìn sunkún. O jẹ́ ọjọ́ tí mo gbọ́ pé ọ̀rẹ́ mi kan ti a jọ lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó papòdà. Ọ̀rọ̀ náà dùn mí púpọ̀, omi sì jábọ́ lójú.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó fara pẹ́ pé òjò fẹ́ rọ̀.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Nígbà tí ẹnìkan bá pè mi wọlé ní orí fóònù mi, kí má bà di àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ́wọ́, mo máa jáde síta tàbí lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti lọ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Onírúurú ọ̀nà ni mo máa fi ń pa owó pamọ́. Mo lè pa owó pamọ́ sínú kóló, tàbí kí n fi sí ilé ìfowópamọ́ ti ìjọba.

Ṣé o ní ọkọ̀? N kò ní ọkọ̀ ṣùgbọ́n mo ti fi ìgbà kan ní ọkọ̀ rí. Toyota tí ó gbẹ sára sára ni ọkọ̀ náà. Mo rà á ní ǹkan bíi mílíọ̀nù méje.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ó ní àpò ìwé tí mo máa ń pa àwọn fáìlì mi sí nítorí ó ní ọ̀pọ̀lọpọ̀ fáìlì tí mo ní tí ó ní ìwúlò.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Orí ìbùsùn tí ó dára ni mo máa ń sùn sí. Mo sì máa ń lo ìrọ̀rí. Mo sì máa ń mu omi. Mo sì máa ń wẹ̀ kí n tó sùn.

Omi tó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó. Nko tílẹ̀ lè so iye omi tí mo máa ń mu torí mo máa ń mu omi lójoójúmọ́ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó máa máa lọ tóbi lítà mẹ́fà sí lítà méje omi tí mo máa ń mu lójoójúmọ́

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ni ọjọ́ tí o bá jẹ́ ọjọ́ iṣẹ́, mo máa ń sùn ní àkókò ọjọ́ mokànlá. Ni ọjọ́ tí kò bá ń ṣe ọjọ́ iṣẹ́, mo ti máa ń tètè sùn ní ǹkan bi ago mẹ́jọ tàbí ago mẹ́sàn.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? N kò tilẹ̀ lè sọ iye ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ṣùgbọ́n tí ilé iṣẹ́ tí mò ń bá ń ṣiṣẹ́ bá fún mi ní ìsinmi, ó máa ń tóbi ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí àgọ̀ dáradára. Ó máa ń tó bí àgọ̀ márùn-ún tí mo máa ń lọ lọ́dọọdún.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo public transport láti rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ nígbà tí kò bá sí epo nínú ọkọ̀ mi.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn jẹ́ méjì. Àkọ́kọ́ jẹ́ oúnjẹ tí ẹlẹ́kẹ́jì sì jẹ́ aṣọ.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Nígbà tí mo bá gbéṣẹ́ fún òṣìṣẹ́ kan, tí ó bá sì ṣe iṣẹ́ mi dáradára, èyí máa ń jẹ́ kóríyá fún mi láti fi owó kun owó wọn.

Ṣé o ní àwòrán lára? Krìstẹ́nì òdodo ni mí, n kò ní àwòrán lára nítorí kò bá ẹ̀sìn mi mu rárá, ṣùgbọ́n ó jẹ́ ohun tó wù mí.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ọ̀pọ̀ ọ̀lọ́pọ̀ ọ̀nà ni mo lè fi mú èrò tuntun wá: ọ̀pọ̀ ìgbà nípa ríronú, ìgbà mìíràn nípa kíkà ìwé, ìgbà mìíràn nípa bíbèrè lọ́wọ́ àwọn onímọ̀.

Ṣé o ti lọ ṣọdẹ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti lọ ṣọdẹ odò rí, mo sì ti ti lọ ṣe ọdẹ pàfùútẹ́rì láti dẹ pàfùútẹ́ fún eku tàbí òkété.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibi tó wà lọ́kànmi fún ìsinmi pọ̀, ó pọ̀ gan, ṣùgbọ́n ó ma dùn mọ́ mi nínú tí n bá rí físà lọ sí orílẹ̀èdè Tanzania.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọ̀pọ̀ ìgbà ni ó máa ń pè fún mi láti kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù tilẹ̀ pọ̀, ṣùgbọ́n ìrẹsì àt ẹ̀wà pẹ̀lú dòdò pẹ̀lú ẹran ṣíìkìn ni mo fẹ́ràn jùlọ.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Orekoore ni mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Kí sì nidí èyí? Nígbàkúgbà tí mo bá kọ ìgbékalẹ̀ iṣẹ́, iṣẹ́ náà máa ń rọ̀mí lọ́rùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èyí ni mo ṣe fẹ́ràn láti máa kọ ìgbékalẹ̀ iṣẹ́

Ṣé o ní irungbọ̀n? Rárá, n kò ní irungbọ̀n. Bó tilẹ̀ jẹ́pé ó jẹ́ ohun tí ó wù mí jọ̀jọ̀ láti ní irungbọ̀n tí ó pọ̀, tí ó dára, tí ó sì rẹwà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ Satide tàbí ọjọ́ Àbámẹ́ta ni mo fẹ́ràn jù. O jẹ́ ọjọ́ tí kò sí iṣẹ́, tí ó wà fún ìsinmi àti fún eré ṣíṣe.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe ó dára púpọ̀.

Ṣé o máa ń gba àwọn ímelì àìwúlò? Rárá, n kò ń gba àwọn ímelì àìwúlò. Àwọn ímelì tó wúlò ni mo máa ń gba.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ọmọ Yorùbá pọ́ńbélé ni mí, àṣà àti ìṣe Yorùbá ni a ṣì ń ṣe nínú ẹbí mi.

Gíga tó ga tó, mo jẹ́ ọ̀dọ́mọdé ọkùnrin tí ó ga púpọ̀. Mo ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mefà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ àwọn aṣọ ìbílẹ̀ nítorí ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Àwọn aṣọ ìbílẹ̀ bí i òfì, ankarà, aṣọ òkè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo máa ń gẹ irun mi lọ́sẹ̀ kejìkejì. Nígbà tí mo bá ti ṣe irun ní ọ̀sẹ̀ yìí, ó di ẹ̀yin ọ̀sẹ̀ kẹta kí n tó gé irun mi.

Ṣé o mọ ìtúmọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni mo mọ ìtúmọ̀ orúkọ mi. Oluwatobiloba. Ó túmọ̀ sí pé Olúwa ó tóbi láti máa sìn bí i ọba.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ó dá lórí ọjọ́ tí mo bá ń ṣiṣẹ́. Ni ọjọ́ ajé, mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá, ní gbogbo ọjọ́ yòókù mo sì máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ tàbí méje.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí oúnjẹ bá fù ní ọ̀pọ̀ ìgbà ni mo máa gbé sínú ẹ̀rọ amóúnjẹ gbóná ti microwave láti mú kí ó gbóná padà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ó máa ń mú kí ìrìn yá ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá lọ sí ilé alájà méje àti jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ìgbàsókè máa ń jẹ́ kí ènìyàn tètè dé ibi tí ó ń.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? N kò fi ìgbà kan lọ wo eyín rí, nítorí n kò ní àìsàn tàbí àìlera kankan tí o dé bá eyín mi. Eyín mi pépéré ó sì dúró re síbẹ̀. N kò lọ́ láti lọ wo eyín.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín ìṣe àti ìgbésí ayé? Ó ní ìwé tí mo máa ń kọ gbogbo ǹkan sí. Àsìkò sì wà fún gbogbo ǹkan, àsìkò iṣẹ́, àsìkò ìgbésí ayé.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ yan alábàáṣiṣẹ́pọ̀, mo fẹ́ràn ẹni tí ó ní òtítọ́, ẹni tí ó kóra rẹ̀ ní ìjánu, ẹni tí kò kí ń rojú, àti ẹni tí ó ṣetán láti ṣiṣẹ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n mo wá ìmọ̀ tuntun tí ó lè máa pa owó wọlé fún mi. Mo sì ń wò láti máa kọ́ AI gẹ́gẹ́ bí èyí tí wọ́n ṣe yìí.

Ṣé o mọ bí a ti ń fọn? Rárá n kò mọ̀ bí a ti ń fọn. O jẹ èyí tó máa ń wú mi lórí lọ́pọ̀ ìgbà tí mo bá ń rí àwọn tí o mọ bí a ti ń fọn. Ó sì máa dùn mọ́ mi nínú pé lọ́jọ́ ọ̀la tí mo bá mọ bí a ti ń fọn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mo jẹ́ ènìyàn kan tí ohùn mi jágeere tí mo sì máa ń pariwo púpọ̀. Ọ̀pọ̀ ìgbà ni n kò kì í fẹ́ lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí ohùn mi jáge.

Ṣé o má ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo má ń pe àwọn oníbàárà tuntun lóòrèkóòrè láti ta wọ́n lólúbó àti láti sọ fún wọn pé a ti ní ọjà tuntun àti ohun tuntun lórí igbà wa.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo máa ń kí ọ̀pọ̀lọpọ̀ lórí fóònù mi. Èyí dára púpọ̀ láti máa ṣe. Ó jẹ́ ọ̀nà tí a fi ń fi ìfẹ́ hàn sí àwọn ará alálè.

Ṣé o máa ń fi tùrà re? N kò fi ìgbà kan fi tùrà rí rí. Mo jẹ́ ènìyàn kan tí kò ní ìlera sí àti máa gbọ́run tùrà rí. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sá fún òórùn tùrà rí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, n kò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tó wu níjọjọ, mo sì mọ̀ pé ní ọjọ́ kan láìpẹ́ láì jìnà, n ó rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. N kò fi ìgbà kan jẹ oúnjẹ tí ó le mú àìlera dé bá mi rí. Mo fẹ́ràn láti máa mu omi púpọ̀, jẹ èso púpọ̀, jẹ oúnjẹ tí ó bá ìlera.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe èyí nítorí kò bá òfin ojú ìrìn pópó náà mú láti máa ma di ọjà àbò nígbà tí a bá wà nínú ọkọ̀

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoójúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoójúmọ́. Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣiṣẹ́ púpọ̀ lórí fóònù mi. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wà lórí fóònù mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni ìbọsẹ̀ ààbò, koto ààbò, ìbọ̀wọ́ ààbò àti aṣọ ìdábòbò tí a máa ń wọ̀ sí ara.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ọlọ́run ló máa ń jí mi lówúrọ̀. Ọ̀pọ̀ ìgbà ni àkùkọ máa ń kọ, èyí sì máa ń jí mi lówúrọ̀. Tàbí kí bàbá mi jí mi, ọ̀pọ̀ ìgbà ni èmi náà máa ń jí fúnra mi.